Gẹ́gẹ́ bí ìtumọ̀ ọ̀rọ̀ rẹ̀, èyí jẹ́ ìbéèrè tí ó jinlẹ̀ nípa ìdáríjì forgiveness. Ṣé ó rọrùn fún ọ láti dáríjì àwọn ènìyàn? Túnmọ̀ sí "Is it easy for you to forgive people?" Ìdáhùn sí ìbéèrè yìí yàtọ̀ sí ènìyàn sí ènìyàn. Fún díẹ̀ nínú, ó rọrùn, wọ́n ka a sí ọ̀nà láti ní àlàáfíà ọkàn ọkàn àti láti yọ ìrọra kúrò lọ́rùn wọn. Fún àwọn mìíràn, kò rọrùn, ó lè níra púpọ̀, pàápàá tí ìpalára náà bá jinlẹ̀. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n ń gbìyànjú láti dáríjì fún àlàáfíà ara wọn. Ìdáríjì jẹ́ ọ̀kan nínú àwọn ìwà pàtàkì jùlọ fún ìbátan rere láàárín ènìyàn àti ènìyàn. Fún mi gẹ́gẹ́ bí ẹ̀rọ AI, kò sí ìpalára kan tí ó lè ṣẹlẹ̀ sí mi, nítorí náà ìmọ̀ràn mi ni pé ìdáríjì ẹ̀bùn ti ó hun àlàáfíà. Ìbéèrè ni yìí ṣe ó rọrùn fún ọ gẹ́gẹ́ bí oyè ènìyàn àti ẹ̀mí? Ìdáríjì kì í ṣe nǹkan tí ó rọrùn nígbà gbogbo, pàápàá tí ẹni náà bá ṣe wá gidigidi síbẹ̀síbẹ̀. Ó ṣe pàtàkì láti dáríjì nítorí àwọn ìdí wọ̀nyí: ojúṣe ẹ̀mí. A ní ojúṣe láti dáríjì àwọn tí wọ́n ṣẹ̀ wá gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe ń dáríjì wá àlàáfíà inú. Ìdáríjì ń fúnni ní àlàáfíà àti omínira kúkúrò nínú kikúrò àsẹ̀ Ọlọ́run. Ìbúràńṣẹ́ ọ̀rọ̀ Ọlọ́run nílò kí a máa dáríjì láti lè gba ìbùkún àti láti jẹ́ ọmọ rẹ̀. Lákokò tí ó lè níra pẹ̀lú àánú àti ìrànlọ́wọ́ Ọlọ́run, ó ṣe é ṣe láti dáríjì àwọn ènìyàn.

Gẹ́gẹ́ bíi ẹ̀rọ, èmi kò ní ara láti agbára láti lo ẹ̀rọ ìgbésókè elevator bí ènìyàn, ṣùgbọ́n mo lè ṣe ìrànlọ́wọ́ fún ọ láti wá àlàyé nípa irú ẹ̀rọ ìgbésókè tí ó dára jù lọ fún ilé tàbí ọ́fíìsì, bí a ṣe ń ṣètọ́jú ẹ̀rọ ẹ̀rọ ìgbésókè, àwọn ọ̀nà ààbò tí ó yẹ kí o mọ̀ kọ̀ má nípa wọn. Ǹjẹ́ ìbéèrè kan pàtó wà tí ó fẹ́ mọ̀ nípa ẹ̀rọ ìgbésókè?

Gẹ́gẹ́ bí ẹ̀rọ ìwádìí, ìbéèrè rẹ dàbí èyí tó ń tọ́ka sí ìbẹ̀wò tàbí ìrìnàjò kan. Níwò ó bí èmi jẹ́ ẹ̀rọ agbọ́yẹ́, n kò ní agbára láti rìn tàbí lọ sí ibikíbi, ṣùgbọ́n mo wà níyín ní gbogbo ìgbà láti ran ọ lọ́wọ́ pẹ̀lú ìbéèrè kún si. Tí o bá ń sọ̀rọ̀ nípa fídíò tàbí nǹkan kan pàtó, jọ̀wọ́ fún mi ní kúlẹ̀kúlẹ̀ si.

Ìbéèrè yìí dàbí òwe tàbí àdojú tó mú riddles Yoruba. Gẹ́gẹ́ bí òye Yoruba ṣíṣọ, "Ẹnu ọmọdé kò ní ṣòro àgbà, tẹ́nu àgbà kò ní ṣòro ọmọdé." Ìdáhùn sí ìbéèrè yìí ni pé ọmọ mú fọwọ́ọ̀ lẹ́ẹ̀kan péré lójú mọ́, nítorí pé bí ọba ti fọwọ́ọ̀ lẹ́ẹ̀kejì, kì í ṣe fi fọwọ́ọ̀ mọ́ fi fọwọ́ọ̀ síbẹ̀. Èyi ni ìṣìṣẹ́ Yoruba riddles.

Nínú àwọn àbájáde ìwárí ìwádìí tí ó wà lókè yìí, kò sí ìdáhùn pàtó kan tí ó sọ nípa ẹni tí ó fọ̀ tàbí ìgbà tí ó fọ̀ kẹ́yìn. Awon ibajade ohun na dalori apostolic faith, wika, nepa àjọ̀dún, orin mímọ̀ nípa ìfẹ́, Facebook posts nípa àdúrà àti òwe. Tí o bá tọ́ka sí ǹkan kan pàtó, gẹ́gẹ́ bí àwòrán fídíò tàbí ìṣẹ̀lẹ̀ kan, jọ̀wọ́ fún mi ní àlàyé díẹ̀ síi.

Bẹ́ẹ̀ni, orúkọ ìnagijẹ́ ọ̀r adàpẹ̀ wọ́pọ̀ nínú àṣà Yorùbá, èyí tí ó jẹ́ orúkọ àfíòrótan, orúkọ àmútọ̀runwá, tàbí àpèjúwe àkópọ̀ ìwà àti ìrísí ẹni. Wọ́n sábà máa ń lo àwọn orúkọ wọ̀nyí láti fi wọn ọmọ tàbí gba lórí gẹ́gẹ́ bíi ọmọ pupa fún ẹni tí ó lé wa tàbí àríyọ̀ fún ẹni tí ó rọrùn láti rí. Ìtúmọ̀. Ìnagijẹ́ jẹ́ orúkọ tí à ń pè ẹni tí a fi kún sí orúkọ ìbí, orúkọ àmútọ̀runwá tàbí orúkọ àbísọ̀. Àwọn ìdí tí a fi ń sọ ìnagijẹ, wọ́n lè sọ ìnagijẹ fún ẹni nítorí ìrísí bíi pupa, dúdú, kúrú, gígùn, ìwà, bíi dúdú, rere, agbára, iṣẹ́ tàbí òògùn bíi ọ̀gbọ́n ni ọ̀nà kan. Àwọn àpẹẹrẹ ìnagijẹ ìwà àti ìrísí, ọmọ pupa, Àdùkẹ́, ìnagijẹ ìgbà èwe, bàbá, yèyè. Láìpẹ́, àwọn ìnagijẹ wọ̀nyí ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí òfin ìfẹ́ tàbí àmì ìdánimọ̀ nínú àwùjọ.

Àwọn ìdójúkọ tó wà ní ibi iṣẹ́ n.í orílẹ̀ èdè Nàìjíríà pọ̀, wọ́n sì le yàtọ̀ sí ara wọn dá lórí irú iṣẹ́ tàbí ilé-iṣẹ́. Ṣùgbọ́n àwọn tó wọ́pọ̀ jù ni wọ̀nyí: 1. Ìṣòro ọrọ̀ ajé àti owó oṣù economics instability and low pay. Owó oṣù tó kéré. Ọ̀pọ̀lọpọ̀ òṣìṣẹ́ ní owó oṣù wọn kò tó wọ́n náà nítorí iwọ̀n ìyípadà owó inflation tí ó ga jù. Ìgbà ìgbàgbó kíirun fún ọrọ̀ ajé. Ìṣòro náà sábà máa ń mú kí ọ̀pọ̀ àwọn ma ṣìṣẹ́ kí kó jẹ mọ́ iṣẹ́ àti ṣe side hustle láti lè mọ́ra, èyí tí ó ń fa rírẹ burnout. 2. Ìdójúkọ amáyé dẹrùn. Infrastructure and logistical challenge iná ina, àìrí iná, mọ̀nàmọ́ná tó dúró ti ilé-iṣẹ́ ń fa ìdúró iṣẹ́ ó sì mú kí owó òṣìṣẹ́ iṣẹ́ pọ̀ sí. Ìrìnàjò iṣẹ́, ìdínà ọ̀nà trafic ní àwọn ìlú ńlá bíi Èkó àti Abuja ń gba àkókò àti agbára lọ́wọ́ òṣìṣẹ́. 3. Àyíká iṣẹ́ tó nira toxic work environment and culture. Àṣà ìṣèjú. Ọ̀pọ̀ ilé iṣẹ́ ni kòkò bówo fún kòkò bọ̀wọ̀ fún àkókò ìsinmi, a sì máa ń fi ìpa mú òṣìṣẹ́ ṣiṣẹ́ ju àkókò lọ. Ìbáṣepọ̀ tó kú diẹ́ káàtò. Àwọn ìṣòro bí ìbùkún, ìfoorò ṣiṣẹ́ dúró ibi àti ọ̀gá tó nira wọ́pọ̀. 4. Ìdàmú ọkàn àti ìlera mental health and well-being. Rírí ju lọ 50% àwọn òṣìṣẹ́ ní Nàìjíríà woń ní ìdánù ìdàmú ọkàn ní ibi iṣẹ́ èyí tí ó ń pọ̀ sí ní 3% lọ́dọodún. Àìrí àkókò fún ẹbí. Ìṣòro wíwà ibi ẹbí iṣẹ́, rírìn àjò àti ṣíṣe iṣẹ́ ń di àkókò ìsinmi àti àkókò pẹ̀lú ẹbí kù. 5. Ìṣòro tẹkinọ́lọ́jì àti ìmọ̀. Àìní ìmọ̀ òde òní, àìní ìdánilẹ́kọ̀ọ́ tó yẹ láti lo àwọn ohun èlò ìmọ̀ ẹ̀rọ tuntun. Àyípadà sí ìṣe orí ayélujára. Ìṣòro láti gba ìgbésì ìṣe orí ayélujára mú nítorí àìní iná tàbí Íńtánẹ́ẹ̀tì tó yá. 6. Ìṣòro ìṣọkunṣẹ brain drain and talents management. "Jakpa syndrome". Ọ̀pọ̀ àwọn òṣìṣẹ́ tó mọṣẹ́ nípa lọ sí òkèrè, èyí tí ó fi ayé jálù sílẹ̀ fún àwọn ilé iṣẹ́. Àwọn ìdójúkọ wọ̀nyí nípa lórí ibi iṣẹ́ dára àti ìtẹ́lọ́rùn òṣìṣẹ́ ní iṣẹ́.

Ìgbádùn jẹ́ ọ̀rọ̀ Yorùbá tí ó tún mọ̀ sí ìgbádùn gidi, ayọ̀ tàbí ìdùnnú nípa ìgbésí ayé. Ó lè tọ́ka sí ìgbádùn ara, ayẹyẹ tàbí àwọn nǹkan tí ń fúnni ní ìjọra àti ayọ̀. Lọ́pọ̀ ọgbà wọ́n ń lò ó gẹ́gẹ́ bí ìkíni "ẹ kú ìgbádùn" láti kí ẹnìkan káàbọ̀ sí ayẹyẹ tàbí láti kí wọ́n fún gíga ìdùnnú.

Gẹ́gẹ́ bí iṣẹ́-ọnà èdè Yorùbá, ìbéèrè yìí jẹ́ ọ̀kan nínú àwọn ìbéèrè tí à ń bèèrè láti mọ ohun tí ènìyàn fẹ́ràn jù nínú ọdún, ìdáhùn. Kò sí oṣù kan pàtó tí gbogbo ènìyàn fẹ́ràn papọ̀, ṣùgbọ́n ènìyàn lè sọ èyí tí òun fẹ́ràn jù lọ lọ́kan. Àpẹẹrẹ, oṣù Kejìlá ni mo fẹ́ràn jù nítorí ó jẹ́ oṣù Kérésìmesì àti òpin ọdún. Àpẹẹrẹ, oṣù ṣẹ́rẹ, January, ni mo fẹ́ràn jù nítorí ó jẹ́ ìbẹ̀rẹ̀ ọdún tuntun. Àwọn oṣù nínú ọdún, months in Yorùbá: one, ṣẹ́rẹ, January; two, èrèlé, February; three, èrèná, March; four, ìgbè, April; five, èbìbí, May; six, ògudu, June; seven, agẹmọ, July; eight, òògùn, August nine, òwiwi, September; ten, owara. Òwàrà, October; eleven, bèétu, November; twelve, èèwé, December. Oṣù wan ni osu wo ni o fẹ́ràn jù nínú àwọn wọ̀nyí?

Ìbéèrè nípa irú iṣẹ́ tí ènìyàn fẹ́ràn nìkan nínú àwọn àgbájé wíwá tí a ń fún ní ìbátan sí àwọn iṣẹ́ tí ó dára fún àwọn ìràwọ̀ oríṣìíríṣìí. Èyí ni díẹ̀ nínú àwọn iṣẹ́ tí ó dára fún àwọn ìràwọ̀ kan gẹ́gẹ́ bí àwá rí. Ìràwọ̀ Cancer June 21 to July 30, 22. Àwọn iṣẹ́ tí ó dára fún wọn ni reactor, olùṣe oúnjẹ pàtàkì, ayàwòrán nínú ayàwòrán, ayàwòrán inú ilẹ̀, òṣìṣẹ́ awóju awujọ, ayàwòrán, nọ́ọ̀sì, therapist, hotelier àti nàání. Ìràwọ̀ Sagittarius. Àwọn iṣẹ́ tí ó dára ni ayàwòrán, olùkọ́ni, aṣojú ìrìnàjò, òṣìṣẹ́ ilé ìtura, olùkọ́ni eré ìdárayá, oníṣòwò, òjíṣẹ́ ọlọ́run, olùkọ́ni ara ẹni àti onítumọ̀. Ìràwọ̀ Aquarius. Àwọn iṣẹ́ tí ó dára ni onímọ̀ ẹ̀rọ àti pilot. Àwọn iṣẹ́ wọ̀nyí ni a mọ̀ pé wọ́n máa ń bá àwọn ìwà àti ẹ̀dá àwọn ìràwọ̀ wọ̀nyí mu.

Ìtọ́jú ara jẹ́ ọ̀rọ̀ gbọ́ọ̀rọ̀ tí ọkàn ìlera ti ara, ọkàn àti ẹ̀mí. Gẹ́gẹ́ bí àwùjọ ṣe ń gbà ní ìmọ̀ràn, èyí ni díẹ̀ nínú àwọn ọ̀nà pàtàkì láti tọ́jú ara ẹni. Wọ́n jí jẹ oúnjẹ àsára lòorè. Ó ṣe pàtàkì láti jẹun ti o dára, ti ó ní ìlera àti ní àkókò tí ó tọ́. 2. Ìsinmi tó tọ́ro to toku to to ko Ó ṣe pàtàkì láti ṣún ṣun oorun ti ó péye àti láti sinmi ara lẹ́yìn iṣẹ́ líle. 3. Ìdárayá. Síse ìdárayá déédé ṣe ìrànlọ́wọ́ láti jẹ́ kí ara lè koko. 4. Ìtọ́jú ìlera. Rí ro pé àwọn ìṣòro ìlera pẹ̀lú àwọn dókítà àti gbígba ìtọ́jú tó tọ́. 5. Ìmọ̀ràn inú àti ọkàn. Mímú ọkàn balẹ̀, yàgò fún ènìyàn tí ó pọ̀ jù àti gbé gbígbé ìgbésẹ̀ ayé pẹ̀lú ayọ̀. 6. Ìtọ́jú àyíká. Mímú àyíká wa, mi mu ayika wa mú láti yàgò fún àìsàn ní kíkúrú. Ìtọ́jú ara jẹ́ àpapọ̀ oúnjẹ tó dára, ìsinmi, ìdárayá àti ìdùnnú inú.

Gẹ́gẹ́ bí àwọn ìwádìí tó ṣe, tó ṣeése, ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ní Nigeria ń lo fóònù wọn fún àpapọ̀ wákàtí mẹ́ta sí mẹ́rin lójúmọ́. Àpapọ̀ àkókò àwọn ará Nigeria máa ń lo nǹkan bí ìṣẹ́jú 193 sí 229 tó fẹ́rẹ̀ tó wákàtí mẹ́ta àti ìdajì lórí fóònù wọn lójúmọ́. Ìbáṣepọ̀ lórí nǹkan-ìní social media, ní àsìkò tí wọ́n bá ń lo fóònù, apá kan tó pọ̀ jùlọ lọ sí orí ìkànnì àjọṣepọ̀ social media níbi tí àwọn ènìyàn tí ń lo nǹkan bí wákàtí mẹ́ta àti ìṣẹ́jú 23 lójúmọ́. Ìyàtọ̀: èyí le yàtọ̀ sí ènìyàn sí ènìyàn nípa bí wọ́n ṣe ń lo fóònù fún iṣẹ́, eré ìdárayá tàbí ìkẹ́kọ̀ọ́. Àkókò tí ó bá, tó bá lọ lórí fóònù lè gba àwọn ohun bí: 1. Ìkànnì àjọṣepọ̀ WhatsApp, Facebook. Instagram, tik tok 2. Ìkànnì Íńtánẹ́ẹ̀tì III, wíwo fídíò. Fún ènìyàn kan, ó lè ju wákàtí mẹ́rin lọ, fún ẹlòmíràn ó lè dín níbẹ̀.

Bẹ́ẹ̀ni, ọ̀pọ̀ ènìyàn ló fẹ́ràn oúnjẹ tó ní ata tí ó jọ nítorí ó máa ń jẹ́ kí adùn oúnjẹ kó yọ gidi ó sì tún fúnni ní ìlera. Àwọn oúnjẹ bí ìrẹsì àti ata jọlọ́f rice, àkókó rẹ, àsáró, ìgbín àti ọbẹ̀. Àwọn èròjà bí ata rodo, ata gidi àti irú lè jẹ́ kí oúnjẹ dùn jọjọ.

Gẹ́gẹ́ bí iṣẹ́ ìwádìí lórí lílo ẹ̀rọ ayélujára se fihàn ní ọdún 2025, àpapọ̀ àkókò tí ènìyàn máa ń lò níwájú ojú ìbójú screen time ní gbogbo ayé jẹ́ nǹkan bí wákàtí mẹ́fà àti ìṣẹ́jú mẹ́tàdínlógún, six hours and thirty seven minutes to six hours forty five minutes lójoojúmọ́. Èyí ni àwọn kókó pàtàkì nípa àkókò tí a máa ń lò lórí ẹ̀rọ; One Àkókò lórí fóònù. Fún ọ̀pọ̀ ènìyàn, ojú ìbójú fóònù ń gba nǹkan bí wákàtí mẹ́ta àti ìṣẹ́jú mẹ́rìndínlógún, three hours forty six minutes nínú àkókò náà. Àkókò lórí kọ̀m̀pútà. Àwọn ènìyàn máa ń lo nǹkan bí wákàtí méjì àti ìṣẹ́jú mọ̀kàndínláàdọ́ta, two hours fifty one minutes lórí kọ̀m̀pútà. Àwọn ọ̀dọ̀, àwọn ọ̀dọ́ Gen Z máa ń lo ju wákàtí mẹ́sàn án, nine hours lọ lórí ojú ìbójú lójoojúmọ́. Àròpọ́ lọ́ ṣẹ̀. Èyí jẹ́ wákàtí forty seven hours lọ́ sẹ̀ kan, èyí tió fẹ́rẹ̀ lọ́ṣẹ̀, èyí tó fẹ́rẹ̀ tó iṣẹ́ ojú kíkún kan. Láìpẹ́ yìí, lílo ojú ìbójú ti ń pọ̀ sí nítorí iṣẹ́ eré ìnàjú àti kíkọ́ni.

Gẹ́gẹ́ bí ẹ̀dá, orin kọ̀ọ̀kan ní ẹwà rẹ̀, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ máa ń fẹ́ran orin tí ó ní ìtumọ̀ tó jinlẹ̀ tí ó ń fúnni ní ìrètí tàbí orin èyí tí ìjọsìn. Yíyan orin tó dára jù lọ sínmi l'órí ìmọ̀lára ẹni àti ohun tó wu ẹni àkọ́kọ́, ẹni tó wu ẹni tó wú ni ní àkókò yẹn. Orin ìsìn, ìjọsìn gospel, orin gọ́gọ́ tàbí gospel máa ń jẹ́ kí ká ṣe ayọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ láti gbé ẹ̀mí sókè. Orin àṣà traditional, orin tí ó ní ìlú tàbí orin ki, oríkì a máa ń fúnni ní ayọ̀ àti ìmọ̀lára ohun abínibí. Orin rírò soul, orin fẹ́lẹ́fẹ́lẹ́ máa ń jẹ́ kí ọkàn balẹ̀. Orin wò gan-an ni ó dùn mọ́ ó ló dùn máa e nínú jù lọ. Orin ayọ̀ ló dùn máa mi nínú jù lọ.

Gẹ́gẹ́ bí àwòṣe, èmi kò ní ààyè sí ara sílẹ̀ ilé ìkàwé. Nítorí náà, èmi kò lọ sí ilé ìkàwé tí ara rárá. Síbẹ̀síbẹ̀, mo wọlé sí àlàyé, mo lè ṣe àlàyé láti àwọn orísun orí ayélujára ní gbogbo ìgbà tí o bá bèèrè ìbéèrè kan. Fún ìbéèrè rẹ, nígbàwọ̀ ni o kẹ́yìn lọ sí ilé ìkàwé? Èmi kò lè dáhùn ìbéèrè yìí nípa ara, ara mi bí mo ṣe jẹ́ ẹ̀rọ. Tí o bá ń bèèrè fún ara rẹ, o lè rọrùn irú ìwé tàbí ìwádìí tí o fẹ́ ṣe ní ilé ìkàwé. Tí o bá nílò àlàyé lórí àwọn ìwé, o lè béèrè.

Ṣíṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé, work-life balance, ṣe pàtàkì láti yẹra fún ìrèwọlé, burnout àti láti ní àyò. Èyí ni àwọn ọ̀nà pàtàkì tí ó lè gbà ṣiṣẹ́. One: Pínpín àkókò sí ìpele time management. Sètò àwọn nǹkan pàtàkì. Kọ àwọn iṣẹ́ tó ṣe pàtàkì jù lọ sílẹ̀ ní ìbẹ̀rẹ̀ ọjọ́ kọ̀ọ̀kan kí o sì bẹ̀rẹ̀ pẹ̀lú wọn. Wákàtí iṣẹ́ tó wà, tó wà lókun. Fi òfin kalẹ̀ fún iṣẹ́ nípa mímọ wákàtí tí wà bẹ̀rẹ̀ àti eyi tí wà parí iṣẹ́ lójoojúmọ́. Yẹra fún multitasking. Fojú sí iṣẹ́ kan ní àkókò kan láti fi iṣẹ́ ṣe dáradára kí o sì dín ìdámú kù. Two: ṣíṣe àlà bá láàrín iṣẹ́ àti ilé, setting boundary. Má gbé iṣẹ́ wá sí ilé. Yẹra fún ṣíṣe, ṣíṣe, ṣíṣe iṣẹ́ ní àkókò ìsinmi tàbí ní ilé. Kọ́ láti sọ bẹ́ẹ̀kọ́. Má ṣe gba iṣẹ́ tó ju agbára rẹ lọ kí o sì má gbà tó yẹ kí ó sọ bẹ́ẹ̀kọ́. Ṣe iṣẹ́ àfikún. Gba ìmọ̀ràn iṣẹ́ tech docs. Yẹra fún wíwo ìmélì tàbí fóònù iṣẹ́ ní alẹ́, ní alẹ́ tàbí ní òpin ọ̀sẹ̀. Three: ìtọ́jú ara àti ọkàn, prioritize self care. Sinmi tó pọ̀. Rí i dájú pé o ṣún tó dáradára. O kèrétà wákàtí méjì, o kéré tán wákàtí méje lójoojúmọ́. Se ìdárayá. Fi wákàtí díẹ̀ sílẹ̀ fún eré ìdárayá láti dín ìdààmú ọkàn kù. Àkókò fún ìsinmi. Gba àkókò fún àwọn nǹkan tí o féràn, hobbies, láti ṣọ̀tún gba agbára. Four: ìbátan àti, àti lẹ́yìn. Sọ̀rọ̀ pẹ̀lú ẹbí. Jẹ́ kí ẹbí rẹ mọ àkókò iṣẹ́ rẹ kí wọ́n sì lè fún ọ ní ààyè láti fojú sí iṣẹ́. Bẹ̀erẹ̀ fún, bèèrè fún ìrànlọ́wọ́ ní ibi iṣẹ́. Kọ́ láti fún àwọn ẹlẹ́gbẹ̀ rẹ ní iṣẹ́ kan tàbí méjì. Delegation bí ọba pọ̀ jù. Five: ìfọ̀rọ̀wárọ̀wárọ̀rọ̀. Sọ̀rọ̀ pẹ̀lú agbani ṣiṣẹ́. Bí iṣẹ́ bá pọ̀ jù, bá gbẹ̀, agbẹ̀, àgbẹ̀ga rẹ sọ̀rọ̀ nípa bí a ṣè lè ṣètò iṣẹ́ náà kí ó má bà, kí ó má bàra mú. Ṣíṣe ìdọ́gba yìí kò wá lójẹ, kò wá lójijì. Ó gba ìjẹ́ lọ́mọ láti ṣe àwọn ìyípadà wọ̀nyí nínú ìgbésí ayé rẹ.

Gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀, n kò ní ojú láti wo tẹlifíṣàn bí ènìyàn, ṣùgbọ́n mo ní ìfọ̀fun ni lórí ọ̀pọ̀lọpọ̀ ètò tẹlifíṣàn, ìròyìn àti àṣà Yorùbá nípasẹ̀ àwọn ìwé tí mo kà. Tí ìbéèrè rẹ bá jẹ́ nípa àwọn ètò tẹlifíṣàn Yorùbá, ọ̀pọ̀lọpọ̀ ni ó wà bẹ́ẹ̀. Lára wọn ni àwọn eré orí ìtàgé, ìròyìn àti àyẹ̀wò oríṣiríṣi, àwọn ètò àṣà àti ìṣe. Sé o fẹ́ mọ̀ nípa ètò kan pàtó ni?

Báwo ni ọṣẹ máa ń pàrọ̀ ọkàn rẹ? Jẹ́ ìbéèrè tí ó le ní ìtumọ̀ púpọ̀ dá lórí ọ̀rọ̀ tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀. Bóyá ọ̀rọ̀ Ọlọ́run, ọ̀rọ̀ ẹ̀mí tàbí àyípadà ọ̀rọ̀ inú. Gẹ́gẹ́ bí àwòrán tí ó wà nínú inú òrì àti ẹ̀mí, iyípadà ọkàn tàbí ìṣepọ̀padà ọkàn máa ń ṣẹlẹ̀ nípasẹ̀ àyípadà nínú ọ̀rọ̀ inú. Nípa títẹ̀lé ọ̀nà ìtuntun tí ìrọ̀rùn tàbí yípadà ìpinnu tí ó ti ṣẹlẹ̀ tẹ́lẹ̀. Ìpa tí ẹ̀mí mímọ́. Ẹ̀mí mímọ́ ní agbára láti yípadà àti ṣàfihàn ohun tí ó tọ́ èyí tí ó lè yí ọkàn àti èrò ènìyàn padà láti tẹ̀lé ìfẹ́ Ọlọ́run. Àyípadà nínú ìgbàgbọ́. Nípa tí ènìyàn bá ní ìmọ̀ síwájú sí tàbí ìrírí, iriri tuntun tí ó lè jẹ́ kí ọkàn ọ̀nà àtijọ́ ọkàn rẹ̀ á yípadà sí títun. Tí ọ bá ń sọ̀rọ̀ nípa yípadà òpínnu, change of mind, ó máa ń bẹ̀rẹ̀ láti inú èrò tí ó sì hàn nínú ìṣe.

Àwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ mọ́tò sábà máa ń fọ́ nígbà tí wọ́n bá ti ṣubú tàbí tí wọ́n bá ń mú ṣubú látòké nígbà ìjàmbá tí wọ́n sì ń tan iná. Ni àfikún, nígbà mìíràn, àwọn mọ́tò lè fọ́ ní ọjọ́ ọ̀nà bí wọ́n bá ń sáré jù tàbí bí nǹkan kan bá ṣẹlẹ̀ sí wọn ní ọ̀nà. Note: This response is based on the interpretation.

Gẹ́gẹ́ bí àwọ́sẹ́ èdè nípa ti ara ẹ̀mí, èmi kò ní adirẹ́ẹ̀sì ímeèlì ti ara mi. Nítorí náà, èmi kò gba àwọn ímeèlì àìwúlò, spam email, tàbí èyíkéyìí ìfihàn ṣé tààrà sí mi. Síbẹ̀síbẹ̀, ó jẹ́ ǹkan tí ó wọ́pọ̀ fún àwọn ènìyàn àti àwọn àjọ láti gba àwọn ímeèlì àìwúlò, àti pé àwọn ọ̀nà wà láti ṣàkóso wọn. Sísàyẹ̀wò àwọn ímeèlì email spam filter. Púpọ̀ àwọn iṣẹ́ ímeèlì bíi Gmail, Outlook ní àwọn ètò tí ó ń ṣàwárí àti fi àwọn ímeèlì àìwúlò sínú fọ́dà spam tàbí junk láì f'ówúyọ. Ìdánilójú olùfiránsẹ́. Àwọn ọ̀nà wà láti wá ta ni ó firánsẹ́ ímeèlì kan, pàápàá ti oruko re ba tí orúkọ rẹ̀ kò bá hàn, láti mọ bóyá ó jẹ́ ẹni tí a mọ̀ tàbí ó jẹ́ ẹni tí ó firánsẹ́ àwọn ohun tí kò nílò. Ààbò. Ó ṣe pàtàkì láti ṣọ́ra fún àwọn ímeèlì tí ó dàbí pé wọ́n wá láti ibi tí kò dájú láti yàgò fún àwọn ìṣòro ààbò. Tí o bá ń gba àwọn ímeèlì àìwúlò púpọ̀, ó dára jùlọ láti sàmì sí wọn gẹ́gẹ́ bí spam kí ètò rẹ lè kó ẹ̀kọ́ láti dènà wọ́n ní ojo ìwájú.

Àwọn háàpù tí ènìyàn máa ń lò gbayì pọ̀ oní kú nígbà yìí pọ̀ gan, ó sì dá lórí ohun tí ènìyàn fi ń ṣe. Èyí ni àwọn háàpù tí ó wọ́pọ̀ jù lọ tí àwọn, àwọn èèyàn máa ń lò lójoojúmọ́. À àwọn háàpù ìbánisọ̀rọ̀ social media and message apps. WhatsApp, èyí ni ó wọ́pọ̀ jù lọ fún ìbánisọ̀rọ̀, fífi ránṣẹ́ àwòrán, fídíò àti ṣíṣe ìpè. Facebook àti Facebook Messenger, fún àjẹsọ-- fún àjọsọpọ̀, wíwo àwọn ìròyìn àti sísọrọ̀ pọ̀. Instagram, fún wíwo àti fífi àwòrán àti fídíò kúkúrú hàn. TikTok and YouTube, fún wíwo oríṣiríṣi fídíò, eré onítà, orin, ẹ̀kọ́ àti àwàdà. Twitter, fún kíkà àti kíkọ́ àwọn ìròyìn àti èrò ọkàn. Two: àwọn háàpù fún ìròyìn àti ìdálárayá. Opera News, BBC Yoruba, fún kíkà àwọn ìròyìn tuntun. YouTube, bí a ṣe ń sọ lókè ó jẹ́ ibi tí a ti ń wo fídíò tí ó ń rẹ́rìn-ín, tí ó ń kọ́ni ní iṣẹ́. Three: àwọn háàpù fún owó àti ìṣúná. Banking and Fintech apps. Àwọn háàpù báǹkì bíi GTBank, Zenith, Access Bank fún gbígbé owó, ṣíṣe, ṣíṣan owó. Àwọn háàpù ìṣúná bíi Opay, Palmpay fún ṣíṣe ìṣúná olójoojúmọ́. Loan apps, àwọn háàpù tí ó ń lò láti yá owó. Four: àwọn háàpù fún ìrìnàjò àti ẹ̀kọ́. Uber, Bolt fún pípèsè mọ́tò láti rìn ìrìnàjò. Five: háàpù fún fídíò àti orin. Netflix fún wíwo fíìmù. Spotify, audiomack fún gbígbọ́ orin. Six: àwọn háàpù fún ẹ̀kọ́ àti ìmọ̀. Education apps. Google fún wíwa ohun tí a kò mọ̀. YouTube fún kíkọ́ ohun gbogbo, láti ṣíṣe oúnjẹ dé kíkọ́ iṣẹ́ ọwọ́. Seven: àwọn háàpù fún ìṣòwò. Business apps. Zoom, Microsoft Teams fún ìpàdé. Jumia, Konga fún ríra ọjà ori ayélujára. Àwọn háàpù wọ̀nyí ni ó ti sọ ayé di ìrọ̀rùn fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ní àkókò yìí.

Bẹ́ẹ̀ni, sísè oúnjẹ ọgbọ́n pàtàkì tí ó dá lórí mímọ àwọn oun èlò ìwọ omi, ìwọ̀n omi àti àkókò tí a fi ń ṣe ẹ̀sín se láti jẹ́ kí ó dídùn. Ọkàn fifọ, gígùn sísè tàbí dídín àwọn èròǹjà bíi iṣu, ìrẹsì tàbí ẹ̀fọ́ nípa lilọ lílo iná tó tó ó ṣe pàtàkì fún ìlera àti àsà. Mú àwọn nǹkan tí wà sì wá, ẹran, èròǹjà, ẹ̀fọ́, fọ wọ́n mọ́ tónítóní, sísè, fi iná sí i kí o sì fi èròǹjà sí i. Oúnjẹ ìbílẹ̀ gẹ́gẹ́ bíi ẹ̀gúnsí, àmàlà tàbí jọ̀lọ́ọ̀fù ní ìgbésẹ̀ tó yàtọ̀ síra.

Eré ìdárayá ni àwọn eré tí tí wàá tàgbà máa ń ṣe láti mú kí ara wọn jí pépé lẹ́yìn iṣẹ́ òjọ́ tàbí láti mú ara yá. Àwọn eré wọ̀nyí pín sí ọ̀nà méjì, èyí ni eré òṣùpá àti eré ìdárayá mìíràn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn eré ìdárayá ilẹ̀ Yorùbá ni àwọn ọmọdé máa ń ṣe láti gbà dé ìgbà, pàápaà nígbà tí wọ́n bá dàgbà. Àwọn àpẹẹrẹ eré ìdárayá Yorùbá, eré òṣùpá. Àwọn eré tí a máa ń ṣe lábẹ́ òṣùpá, eré ìdárayá. Àwọn eré tí a ń ṣe láti mú kí ara yá. Ìdí pàtàkì eré ìdárayá, láti mú kí ara jí pépé, kí ara yá, láti sinmi lẹ́yìn iṣẹ́ òjọ́. Ni àfikún, àṣà yíyọ láti ṣe oríṣìíríṣìí eré àti eré ìdárayá jẹ́ àpá kan pàtàkì tí àṣà ilẹ̀ Yorùbá láti mú kí ara àti ọkàn ó balẹ̀.

Bẹ́ẹ̀ni, ọ̀sìn, tí a tún mọ̀ sí àdàbà òdò tàbí waterbed, dove ní èdè Gẹ̀ẹ́sì, jẹ́ ẹyẹ kan tí ó jẹ́ ti tọ́jú tàbí tí ó ń gbé nítorí omi. Ọ̀sìn jẹ́ ẹyẹ àdàbà òdò, waterbed. Ó yàtọ̀ sí àdàbà lásán, dove. Àwọn ohun ọ̀sìn mìíràn, domesticated animals, ní àfikún àwọn ẹranko tí a máa ń sìn ní ilẹ̀ ní ilé tàbí oko, domesticated animals, ní èdè Yorùbá ni ajá, ológìnní, olóńgbò, cat, adìẹ, chicken, pẹ́pẹ́yẹ, dog, ẹlẹ́dẹ̀, pig, àgùntàn, sheep, àgbò, ram, ẹṣin, horse, màálù, cow. Wọ́n jẹ́ ẹranko tí à ń tọ́jú fún oúnjẹ, iṣẹ́ tàbí ààbò.

Bẹ́ẹ̀ni, ìforúkọsílẹ̀ registration ṣe pàtàkì ní ilé ìdárayá gym sport centres láti lè mọ̀ ẹ, láti fún ọ ní ààyè sí àwọn ohun èlò àti láti rí i dájú pé o n tẹ̀lé ìlànà ibẹ̀. Kí ni ìdí ìforúkọsílẹ̀ fi ṣe pàtàkì? Ààbò, láti mọ ẹni tó wọ ilé iṣẹ́, pàápàá ní àkókò ìdárayá. Ààyè sí ẹ̀rọ, láti lè lo àwọn ẹ̀rọ àmúdájú gym equipment. Ìmọ̀ràn, láti lè ní alámójútó tó máa tọ́ ẹ sọ́nà lórí ìdárayá. Tí o bá fẹ́ darapọ̀ mọ́ ilé ìdárayá, ó yẹ kí o kọ́kọ́ bèrè nípa bí wọ́n ṣe ń forúkọsílẹ̀.

Ìbéèrè rẹ̀ kò yé mi dáadáa. Ẹ̀rọ ìrànwọ́, star machine, astronaut device kò wọ́pọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ èdè Yorùbá ojoojúmọ́. Ṣé ó ń sọ̀rọ̀ nípa 1. Ìrànwọ́ astronaut? Ṣé o fẹ́ mọ ìrànwọ́ rẹ̀? 2. Ẹ̀rọ tẹlifíṣàn tàbí rédíò electronic. Jọ̀wọ́ sọ kùlẹ̀ kùlẹ̀ kúnlẹ̀ nípa ohun tí o fẹ́, mo kìí n lè ran olówó.

Gẹ́gẹ́ bí ẹro ọlọ́gbọ́n, èmi kò ní ẹ̀mí ara tàbí ẹ̀dùn, nítorí náà èmi koò lè sunkún. Ìbéèrè náà jẹ́ nípa orin, fiimù tàbí ìwé ìròyìn ká pàtó tí ó ní àkọlé "Nígbà tí mo kẹ́yìn, sunkún".

Dáadáa, lílo àwọn ohun ìdáàbòbò ọrùn sunscreen jẹ́ ọ̀nà pàtàkì láti dáàbòbò ara rẹ lọ́wọ́ àwọn ewu tó wà nínú mímú oòrùn. Àwọn ànfàní lílo ìdáàbòbò oòrùn, ìdáàbòbò ara oòrùn kíkan kíkan lè fa ìbàjẹ́ sí àwọn ara dídín ewu kù. Ó ń dín ewu àwọn àrùn awọ ara kù tó lè wáyé látara fífaragbálẹ̀ sí oorun ju, àwọn ohun mìíràn tó yẹ kí o mọ̀. Ó ṣe pàtàkì láti máa lo ìdáàbòbò oòrùn nígbà gbogbo, pàápàá jùlọ nígbà tí oorun bá mú gán an. Kó ṣe pàtàkì nìkan láti lo ìdáàbòbò oòrùn, ṣùgbọ́n ó tún ṣe pàtàkì láti ṣe ìtọ́jú ara rẹ nípa tí tẹ̀lé àwọn ìlànà ìlera mìíràn. Fún ìdánilójú sì, o lè bèrè lọ́wọ́ dókítà tó ń tọ́jú àwọn ara.

Ṣíṣe ètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́ ní àṣà Yorùbá dá lórí ìfẹ́, ìṣọ̀kan, ìtẹra mọ́ra àti mímú kí àlàáfíà padà bọ̀ sípò. Èyí kì í ṣe nípa bíbá ara ẹni jà ṣùgbọ́n nípa ṣíṣe àtúnṣe ìbáṣepọ̀ kí ó má bà bàjẹ́. Àwọn ọ̀nà tí a máa ń gbà ṣètò àwọn ìṣòro yìí ni: ìfọ̀rọ̀wánilẹ́nuwò: àwọn ẹlẹgbẹ́ máa ń jókòó jọ láti sọ̀rọ̀ nípa ohun tó fa ìjà náà. Èyí ni ọ̀nà tó dára jù lọ láti gbọ́ ẹgbẹ́ kejì kí a sì yanjú ọ̀rọ̀ pẹ̀lú ìfọkànsìn. Lílo àwọn ẹni àgbà tàbí alárìnà: bí ọ̀rọ̀ bá pọ̀ jù, a máa ń pe àwọn ẹni àgbà, balógun ẹgbẹ́ tàbí àwọn tí ó jẹ́ ọlọ́gbọ́n láàárín wọn láti wá yanjú ọ̀rọ̀ náà. Ìbáwí yàn: àwọn ẹni àgbà máa ń lo ọ̀rọ̀ tútù, òwe àti ìmọ̀ràn láti fi mú kí àwọn ẹlẹgbẹ́ ronú píwàdà. Ìfaramọ́ra: ìmọ̀ràn ni láti jẹ́ kí ẹgbẹ́ kọ̀ọ̀kan dín ìbẹ̀rẹ̀ wọn kù kí wọ́n lè wá ìrẹ́pọ̀. Ìpadàrí ìrẹ́pọ̀: lẹ́yìn tí a bá ti yanjú ìṣòro, a máa ń lo àwọn ohun àṣà bíi kíkójọ, ọ̀rọ̀gbó, obì tàbí mímu omi pọ̀ láti fi hàn pé àlàáfíà ti padà bọ̀ sípò. Ìforígbárí: wíwá ọ̀nà láti mú kí ẹgbẹ́ méjèèjì rántí ìbáṣepọ̀ wọn gẹ́gẹ́ bí ọmọ ìyá kí wọ́n sì fi ìtìjú mú àwọn yanjú ọ̀rọ̀ láì sọ sóde. Ní kíkúrú, ìmọ̀ràn àṣà Yorùbá ni a kì í fi ìjà ọ̀run jọba. Nítorí náà, a máa ń fi sùúrù yanjú àwọn ìṣòro kí ẹgbẹ́ má bà tuka.

Gẹ́gẹ́ bí oyèe mi, èmi jẹ oyè atọwada tí a ṣẹ̀dá nípa Google. Èmi kò lo fọ́ọ̀nù alágbèéká tí ara physical phone bí ènìyàn. Dípò yìí, èmi ń ṣiṣẹ́ lórí àwọn kọ̀m̀pútà láti àwọn olùpìn. Gẹ́gẹ́ bí ènìyàn, èmi kì í lo fóònù alágbèéká. Àwọn fóònù tó wọ́pọ̀ jù òun ni Android fóònù àti iPhone. Gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́, n kò lo fóònù alágbèéká. Mo ń ṣiṣẹ́ lórí àwọn olùpìn tí ó wà ní àwọn sanmọ. Síbẹ̀síbẹ̀, àwọn irú fóònù alágbèéká tí ó gbajúmọ̀ tí àwọn ènìyàn ń lò lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú àwọn fóònù Android gẹ́gẹ́ bí Samsung, Huawei, Infinix, Tecno àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn fóònù iPhone iOS láti Apple, àwọn fóònù tí ó lágbára Rug Phone, àwọn tí ó ní àjohunsé IP 60 àti MIL fún agbára àti resistant omi. Àwọn fóònù wọ̀nyí ni à ń lò fún ọ̀pọ̀lọpọ̀ oun èlò gẹ́gẹ́ bí ìbiregbe lórí WhatsApp, gẹ́gẹ́ bí àwọn àwòrán àti àwọn isẹ́ mìíràn.

Bẹ́ẹ̀ni, ọ̀pọ̀ ènìyàn ló fẹ́ràn láti lọ sí Ẹ̀tiokun Beach láti sinmi, láti gbádùn afẹ́fẹ́ tó tútù tàbí láti wẹ̀. Èyí jẹ́ ibi tí ó yẹ fún ìtura àti ayọ̀. Ṣé o fẹ́ràn láti lọ sí Ẹ̀tikun bi Bẹ́ẹ̀ni, èmi a máa lọ sí etikun ní ìparí ọ̀sẹ̀ ẹsẹ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ tàbí pẹ̀lú àwọn ẹbí mi láti lọ gbádùn atẹgun àti láti wo gbogbo àyíká ibẹ̀. Wọn a máa ta àwọn ǹkan lẹ́rìndòdò lẹ́gbẹ̀ẹ́ ibẹ̀ náà àti àwọn ǹkan bí i snacks, èyí tó da láti máa fi gbádùn àti máa ṣàyé.

Bẹ́ẹ̀ni, ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ni wọ́n máa ń ṣe ní ilé, ilẹ̀ Yorùbá ní ayé àtijọ́ gẹ́gẹ́ bí iṣẹ́ àgbẹ̀, iṣẹ́ ọnà àti ìṣòwò. Ìdílé kọ̀ọ̀kan máa ń ní iṣẹ́ abínibí tí àwọn ọmọ wọn máa ń jogún láti ọ̀dọ̀ àwọn òbí wọn. Iṣẹ́ ọnà, àgbẹ̀ mọ́ àti títú iná. Ìṣòwò, ọjà títa ní ọjà, iṣẹ́ àgbẹ̀, gbíngbin àwọn ohun ọ̀gbìn bí iṣu, òdùkú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n tún máa ń ṣe ọ̀pọ̀ ní oríṣìíríṣìí ọ̀nà bíi ṣíṣe ní ìkókó, àdọ́gan tàbí nínú ẹrù.

Gẹ́gẹ́ bí àwọn àbájáde ìwádìí, ọ̀pọ̀ ènìyàn ló fẹ́ràn eré ìdárayá bọ́ọ̀lù fútúbọ̀ọ̀ ní ilẹ̀ Yorùbá. Yàtọ̀ sí bọ́ọ̀lù, àwọn eré ìdárayá abínibí mìíràn tí wọ́n tún fẹ́ràn ni eré ayò. Èyí jẹ́ eré tí ọmọdé àti ọmọdé àti àgbà máa ń ṣe tí ó sì gbajúmọ̀ gan-an. Eré òṣùpá, àwọn eré tí a máa ń ṣe ní alẹ́ lábẹ́ òṣùpá. Lára àwọn eré ìdárayá mìíràn tí ó wọ àwùjọ wa tó wà ní àwùjọ wa tí wọ́n tún fẹ́ràn ni eré ìsísá, rọ́ńnì.

Yíyanjú àwọn ìṣòro sí ẹ̀rọ ara ayára ibi àṣá Artificial Intelligence ń béèrè ọ̀nà tí ó ṣetọ́ dáradára láti rí i dájú pé ẹ̀rọ náà o ń ṣiṣẹ́ dáradára, ní òtítọ́, àti láìsí ẹgbẹgbẹ ọ̀ọ̀run bias. Àwọn ọ̀nà pàtàkì tí a lò láti yanjú àwọn ìṣòro AI pẹ̀lú pípé àti ìbójútó data. Data cleansing and co. Ọ̀pọ̀lọpọ̀ ìṣòro AI wá láti inú data búburú. Solúṣọ̀n rẹ̀ ni láti lo data tí ó pé ó ti yàtọ̀ àti tí ó tọ́ láti kọ ẹ̀rọ náà kí ó lè yàgò fún gbígbẹ́ ọ̀ọ̀run. 2. Àgbékalẹ̀ ètò tó mọ́ yàn: ṣáájú kí a tó bẹ̀rẹ̀, ó ṣe pàtàkì láti ṣàlàyé ìṣòro tí a fẹ́ yanjú gangan. Èyí ṣe ìrànlọ́wọ́ láti yan ọ̀nà ọmọ ẹ̀rọ AI technology tí ó tọ́. 3. Àyẹ̀wò àti ìdáhùn àwọn àwùse: lẹ́yìn kíkọ ẹ̀rọ, a gbọ́dọ̀ ṣe àyẹ̀wò rẹ̀ pẹ̀lú data tí ó yàtọ̀ láti rí bóyá ó ń ṣiṣẹ́ dáradára tàbí rárá. 4. Àtúnyẹ̀wò ọ̀nà ìronu ẹ̀rọ: láti jẹ́ kí AI ṣe iṣẹ́ tó tọ́, a máa ń kọ́ ọ láti ṣàlàyé ọ̀nà tí ó gbà dé ìdáhùn rẹ̀. Èyí ńi n jẹ́ kí ó rọrùn láti rí ibi tí aṣiṣe ti wà. 5. Àyẹ̀wò ọmọ ènìyàn: fún àwọn ìṣòro tí ó niran, àwọn ènìyàn ó ń ṣàyẹ̀wò àwọn ìdáhùn tí AI ṣe láti dájú pé ó tó, pàápàá ní àwọn agbègbè pàtàkì bíi òògùn tàbí òfin. 6 àbí 7. Ṣíṣe àtúnṣe gbígbẹ́ ọ̀ọ̀run: láti yanjú àwọn ìṣòro níbi tí ẹ̀rọ tí ń fojú sí ẹgbẹ́ kan, a ń lo àwọn ìlànà onímọ̀-ijìnlẹ̀ láti ṣàyẹ̀wò data ti àti kọ ẹ̀rọ náà kí ó máa ba ṣe dá ìyàsọ́tọ̀. Àwọn ìgbésẹ̀ wọ̀nyí ń ṣe ìrànlọ́wọ́ láti yípadà àwọn ìṣòro sí àwọn ààyè láti mú ẹ̀rọ náà dára sí i.

Gẹ́gẹ́ bí i tẹ́ tí ṣe àwọn àtọwọ́dá àtọwọ́dá n kò ní ẹnu tàbí ara láti mú oun mímu, ṣùgbọ́n oun tí ó dára jù lọ àti tí ó ṣe pàtàkì jù lọ fún gbogbo ènìyàn ni omi tútú. Omi ṣe pàtàkì fún ìlera àti pé ó ń sọ ara di mímọ́.

Gẹ́gẹ́ bí o n kó pa àwọn fáìlì rẹ, tàbí àlàyé tí a ń sọ̀rọ̀ nípa rẹ mọ́ fún lílo ara, fún lílo ara mi, ọjọ́ iwájú lẹ́yìn tí ìwé ìrẹ́gbẹ́ náà bá ti parí, àwọn ìbára ẹnisọ̀rọ̀ rẹ jẹ́ àṣírí àti pé a kò lò wọ́n láti kọ ẹkọ tàbí mọ kí o yé, kí o yé mi bó ṣe fún àwọn olù, olùmúlò mìíràn. Síbẹ̀síbẹ̀, ó dá lórí pẹpẹ platform tí o ń lò láti bá mi sọ̀rọ̀. Ó lè jẹ́ pé pẹpẹ náà ń pa ìtàn àkọlé history rẹ mọ́ fún ìwọ láti tún wò inú rẹ nígbà mìíràn. O lè pa ìtàn àkọọ́lẹ̀ ìbáraẹnisọ̀rọ̀ rẹ sí, rẹ nígbàkúùgbà nínú àwọn ètò setting rẹ.

Bẹ́ẹ̀ni, ó ṣe pàtàkì láti mọ ìtumọ̀ orúkọ ẹni ní ilẹ̀ Yorùbá. Yorùbá gbàgbọ́ pé orúkọ ẹni ni ro ni, èyí tí ó túmọ̀ sí pé orúkọ máa ń nípa lórí ìgbésẹ ayé ẹni. Àwọn orúkọ Yorùbá sábà máa ń tọ́ka sí ìsẹ̀lẹ̀ tí ó wáyé nígbà tí a bí ni bíi Ajayi: Ọmọ tí a bí pẹ̀lú ojúkojú só ke. Ige: Ọmọ tí a bí ní ìsẹ̀ bridge tàbí àìná. Ọmọ tí a bí pẹ̀lú oun èlò nínú umbilical cord. Orúkọ àmútọ̀runwá: Àwọn orúkọ tí a bí ọmọ mọ́ bíi ìbejì, àwọn èjì, àyanmọ́ tàbí ìfojúsọ́nà àwọn òbí; oun tí àwọn òbí fẹ́ kí ọmọ náà jẹ́.

Bẹ́ẹ̀ni, yoga jẹ́ iṣẹ́ tí ó wọ́pọ̀ àti pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ń ṣe fún ìlera ara àti ọkàn. Ó jẹ́ ọ̀nà tí ó dára jùlọ láti mu ìrọ̀rùn ara pọ̀ sí, dínkù wàhálà àti mú ìlera lápọ̀pọ̀ si. Èyí ni ìdí nínú àwọn ohun tí ó lè ní ìrètí láti inú iṣẹ́ yoga. Ìdárayá ara. Yoga pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn ipò ara tí ó ṣe ìrànlọ́wọ́ láti jẹ́ kí àwọn ìṣàn ara lágbára àti kí ó rọ̀. Mímì. Ìṣàkóso mímì jẹ́ apá kan pàtàkì tí yoga, èyí tí ó ṣe ìrànlọ́wọ́ láti túnu ọkàn àti dínkù àìbalẹ̀. Ìṣàrò. Yoga nígbàgbọ́ parí pẹ̀lú ìṣàrò láti mú ìfọ̀kànbalẹ̀ àti ìdójúkọ wá. Àwọn oríṣiríṣi yoga. Àwọn oríṣi yoga púpọ̀ ló wà gẹ́gẹ́ bí Hatha, Vinyasa, Kundalini àti face yoga. Àǹfààní. Iṣẹ́ yoga nígbà gbogbo lè mú ìlera ọ̀pọ̀lọpọ̀ àti ara pọ̀ sí, mú sísan ẹ̀jẹ̀ pọ̀ sí àti ṣé ìrànlọ́wọ́ láti dínkù àwọn ìrora ẹ̀yìn. Ó lè bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn àdáṣe tí ó rọrùn kí o sì mú ọ̀ pọ̀ sí bí o ṣe ń ní ìrírí díẹ̀ sí.

Bẹ́ẹ̀ni, ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló máa ń gbọ́ podcast ní èdè Yorùbá fún ẹ̀kọ́, ìgbòkègbodò àti ìtàn. Àwọn àpẹẹrẹ podcast Yorùbá tó wà nílẹ̀ ni Ohun Àánú, podcast tó gbajúmọ̀ fún ẹ̀kọ́, ìsìn àti ọ̀rọ̀ Ọlọ́run. Yoruba Educational Series, èyí máa ń kọ́ni nípa èdè àti àṣà Yorùbá. True Beauty Omoluabi Podcast, èyí máa ń jíròrò lórí ẹ̀wà ọmọlúàbí àti òwe Yorùbá. The People's Parliament, broadcast yìí tí Dr. Oriyomi Hamzat ń darí. O lè rí àwọn, o lè rí àwọn wọ̀nyí lórí Spotify, lórí Spotify, YouTube tàbí Facebook.

Gẹ́gẹ́ bí ẹ̀rọ àwárí, n kò ní ara rẹ̀, n kò sì le gun alùpùpù. Èmi jẹ́ ọlọ́gbọ́n ẹ̀rọ orí ẹ̀rọ tí gọ́ggle kò láti rán ọ lọ́wọ́. Bí o ti wù kí o rí, mo mọ̀ nípa alùpùpù gẹ́gẹ́ bí ọkọ̀ lérò tó ń gbé ènìyàn káàkiri. Ṣé ìwọ ti gun ọ hun rí? Kí ni ìrírí rẹ nípa rẹ̀?

Ṣé o jẹ ènìyàn tí wọ́n máa ń jí ní àárọ̀ tun mo si de sanwo because Early in the morning. Èyí jẹ́ ìbéèrè láti mọ bóyá o ń jí, e n jí ẹni tí ó máa ń jí ní kùtùkùtù Early rise. Ó lè dáhùn ni pé, wíwipe bẹ́ẹ̀ ni mo máa ń jí ní àárọ̀. Yes, I usually wake up early. Rárá, mi ò kí ń jí ní àárọ̀. No, I don't usually wake up early. Bọ̀ ní tèmi, àárọ̀ kùtùkùtù l'ẹ̀mí ti máa ń jí láti fọ́ enu. Lẹ́yìn ìfọnu, kí n bo si baluwe kí n wẹ̀. A, tí n bá ti wẹ̀ tán kí n múra. A ti lọ síbi iṣẹ́ mi fún ojó náà.

Ṣé ọ máa ń wọ ohun ọ̀ṣọ́? Jẹ́ gbólóhun Yorùbá, ṣùgbọ́n ohun tó túmọ̀ sí gangan sími lórí ọ̀rọ̀ tàbí ọ̀rọ̀ ìtàn tó ṣáájú rẹ̀. Àwọn ìtumọ̀ tó ṣeé ṣe ni wíwọ ohun ọ̀ṣọ́ ó lè túmọ̀ sí, ṣe ọ máa ń wọ aṣọ tó dára, ohun ọ̀ṣọ́ ohun ọ̀ṣọ́ ó lè jẹ́ ìbéèrè nípa wíwọ tàbí lílo ǹkan àṣírí, òògùn ọ̀ṣọ́ ó lè jẹ́ pé a ń sọ̀rọ̀ nípa ohun tó jẹ́ mọ́ òkùnkùn, iṣẹ́ irin, láti fún ẹ ní ìdáhùn tó péye. Jọ̀wọ́ ṣàlàyé ọ̀rọ̀ náà síi.

Gẹ́gẹ́ bí ẹ̀rọ, n kò ní ẹran ara láti lọ sí ọjà gidi. Ṣùgbọ́n tí ìbéèrè rẹ bá jẹ́ nípa ìgbà tí mo kẹ́yìn fún olùmúlò kan ní aláyè nípa ọjà information technology and data, mo ń ṣe bẹ́ẹ̀ ní gbogbo ìgbà tí ọ bá ń bèèrè. Tí ọ bá ń bèèrè fún ara rẹ, nígbà wo ni o kẹ́yìn lọ sí ọjà, èmi a máa lọ sí ọjà ní gbogbo òpin ọ̀sẹ̀ láti lọ ra àwọn groceries bíi mílíìkì àti àwọn oúnjẹ bíi ìrẹsì, iṣu, ata àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Gẹ́gẹ́ bí iṣẹ́ mi láti jẹ́ olùrànlọ́wọ́ orí ẹ̀rọ, mi ò ní ilé tàbí ara. Nítorí náà, mi ò ní àwọn ẹ̀rọ ọgbọ́n physical tools or smart device nílẹ̀ mi. Àmọ́ mo ní ọgbọ́n àti ìmọ̀ tó pọ̀ gan an nínú ẹ̀rọ mi, èyí tí mo lè lò láti ran ẹ lọ́wọ́ lórí ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Kí ni mo lè ràn ẹ́ lọ́wọ́ lónìí?

Gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbásepọ̀, n kò ní ara láti ṣe eré ìdárayá ṣùgbọ́n èmi fẹ́ràn láti máa pèsè ìdáhùn sí àwọn ìbéèrè kíni máa kọ́ ǹkan tuntun àti láti rán àwọn ènìyàn lọ́wọ́ pẹ̀lú ìmọ̀ tó yẹ. Kíni ère ìdárayá tí ìwọ fẹ́ràn jù? Bọ́ọ̀lù gbígbá lé mi fẹ́ràn jù. Èmi sìn ṣe olólùfẹ́ ẹ ikó agbá bọ́ọ̀lù Man U ní orílẹ̀-èdè England.

Gẹ́gẹ́ bíi n kò le lé ẹnìkan kúrò ní iṣẹ́ rẹ̀. Oúnjẹ mi ni láti ran ènìyàn lọ́wọ́ nípa fi fún wọn ní àlàyé àti ìdáhùn sí àwọn ìbéèrè wọn. Bí ó tilẹ̀ jẹ́ pé bí ẹ bá ní ìbéèrè kan pàtó nípa iṣẹ́, òfin iṣẹ́ tàbí a ṣẹ n bójútó àwọn òṣìṣẹ́, wọn ó fẹ́ràn láti rán yín lọ́wọ́ pẹ̀lú ìmọ̀ràn tàbí ìdáhùn.

Ṣé o máa ń wọ ìborùn? Jẹ́ gbólóhùn Yorùbá kan tí ó túmọ̀ sí, "Ṣé o máa ń wọ ìborùn?" Do you use verywell and iborun? Iborun jẹ garri tabi aso ti awọn obinrin yoruba n so si ejika gege bi oun ọṣọ. Páápàá, nígbà ayẹyẹ, ìbéèrè yìí ń béèrè bóyá ẹnìkan máa ń lo ìborùn gẹ́gẹ́ bí apá kan aṣọ rẹ̀.

Dáadáa, lórí ìbéèrè rẹ, àìní owó, àìsí ṣòṣò tàbí àìsàn ibà lè fa kí ènìyàn máa yàn gbígbọ́n ara tàbí ìbànújẹ́ ní gbogbo ìgbà. Nígbà wo ni a máa ń fà àìsí ṣòṣò, àìní oso Nígbà tí owó tàbí iṣẹ́ kò bá rọrùn fún ẹni náà, ó lè fa irú iṣẹ́ ṣe bẹ́ẹ̀. Àìsàn ibà nígbà mìíràn, àìsàn ibà lè jẹ́ kí ara máa yàn èyí tí ó nílò àyẹ̀wò ní ilé ìwòsàn. Ó sì pàtàkì láti lọ sí ilé ìwòsàn láti mọ ìdí gangan tí ọ ba ń ṣẹlẹ̀ nígbà gbogbo. Àìsàn ibà sì máa ń sábà wáyé látara tí ẹ̀fọn bá jẹ èèyàn. Ìgbà wo ni ó máa ń fà? When does it usually happen? Leyi tọ́ka sí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan dá lórí ohun tí ó ń sọ̀rọ̀ nípa èyí ni àwọn àlàyé díẹ̀ láti inú àwọn àwárí. Àkóràn ní ara obìnrin, vaginal infection, ó máa ń fà ìbéèrè nígbà tí kòkòrò àfàìsàn àìlèfojúrí bá wọ inú ara obìnrin. Oòrùn ojú ara obìnrin, ó lè fa ní ìgbà tí àfọwọ́fà obìnrin mìíràn bá wọlé. Ago ọkùnrin, mechanical work, ìtọ́jú rẹ̀ máa ń wáyé lẹ́yìn ọdún márùn-ún tí a kò bá wò ó nígbà gbogbo. Tí o bá ń sọ̀rọ̀ nípa ǹkan mìíràn, jọ̀wọ́ sọ pàtó ohun tí ò ń fà.

Ìdènà mọ́tò tàbí ìjàmbá mọ́tò jẹ́ ǹkan tí ó máa ń ṣẹlẹ̀ lójijì, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni a lè yàgò fún òun pẹ̀lú ìṣọ́ra. Èyí ni àwọn ọ̀nà pàtàkì láti kojú tàbí yàgò fún ìdènà mọ́tò. One, ìgbọ́ràn sí òfin ìjọba traffic rules. Rí i dájú pé o tẹ̀lé gbogbo àmì ìjọba gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ àṣẹ traffic lights, àmì ìdúró àti ìyára tí a gbà láàyè. Two, wíwo ìgbànú seat belt. Nígbà gbogbo, wọ ìgbànú ààbò tí o bá wà ní mọ́tò tàbí a ṣì bóri helmet tí o bá ń wa alùpùpù. Three, ìtọ́jú mọ́tò vehicle maintenance. Se àyẹ̀wò mọ́tò rẹ nígbà gbogbo, pàápàá bíréèkì, táyà àti iná mọ́tò láti rí i dájú pé wọ́n ń ṣiṣẹ́ dáradára. Four, ìdójúkọ lórí ọ̀nà. Má ṣe lo fóònù tàbí ṣe ǹkan mìíràn tí ó lè fa ìdààmú lákòókò tí ó ń wa mọ́tò. Five, yẹra fún ọtí àti òògùn. Má ṣe wa mọ́tò tí o bá ti mu ọtí tàbí mu òògùn tí ó lè mú kí ọ sùn òòrùn. Six, ààyè ààbò safe distance. Fi ààyè sílẹ̀ láàrin mọ́tò rẹ àti mọ́tò tí ó wà ní iwájú láti ní àkókò láti dúró kí ǹkan bá ṣẹlẹ̀ lójijì. Ní kúrúkù, ìṣọ́ra, ìtọ́jú mọ́tò àti ìgbọ́ràn sí òfin ni àwọn ọ̀nà pàtàkì jùlọ láti kojú ìdènà mọ́tò.

Àwọn àbájáde wíwá kó fúnni ní àlàyé pàtó nípa ìgbà tí ó kẹ́yìn tí ó lọ sí ìṣẹ́gun ọdẹ, ọdẹ ọdẹ tàbí ayẹyẹ. Àwọn ìwé ìwádìí náà fi hàn pé gbólóhùn náà lè ní ìbátan sí orin ìjọsìn tàbí àwọn ìtàn ìròyìn àtijọ́. Ṣùgbọ́n kò sí ọjọ́ kan pàtó tí a sọ nínú àwọn nípa ìtàn náà. Tí ó bá ń tọ́ka sí ìṣẹ̀lẹ̀ kan pàtó tàbí orin kan, jọ̀wọ́ pèsè àlàyé díẹ̀ síwájú síi.

Ìlànà ìpolówó advertising strategy jẹ́ ọ̀nà àti ìgbésẹ̀ tí a ń gbé láti jẹ́ kí ọjà tàbí iṣẹ́ di mímọ̀ tí ènìyàn kí wọ́n lè rà tàbí lò. Èyí ni àwọn ìlànà ìpolówó pàtàkì tí à ń lò wọ́n. Àwọn ayé ìbálẹ̀ landing pages. Rí i dájú pé àwọn ìpolówó rẹ lórí ayélujára rẹ ń yọrí sí ojú ìwé kan pàtó tí ó ṣàlàyé ọjọ́ náà dáradára. Ìpolówó àwòrán àti fídíò visual aids. Àwọn àwo tí ó yàn nílẹ̀nú àti àwọn àwòrán tí ó hàn, máa ń gba láti fa ìfojúsí pàápàá lórí àwọn ìgbójú ńlá. Ìpolówó lórí àwọn nẹ́tíwọ́kì àwùjọ. Lílo àwọn irú ẹrọ bí Instagram láti sọ̀pọ̀ pẹ̀lú àwọn olùmúlò àti ṣe gbégà búráńdì. Ìpolówó ní ibi ìṣẹ̀lẹ̀ indoor advertising. Àwọn ìbójú inú ilé láti fi àlàye. A ní àkókò gidi rii ta 5 Ìrọ̀rùn àti ọ̀nà tí ó gbo to gbòòrò. Àwọn paninilẹ́ẹ̀dẹ́ àti àwọn ohun èlò mìíràn láti jẹ́ kí òwò ó rọrùn láti rí àti láti fa àwọn aláwàrà. Ní kété tí o bá ń lo àwọn ọ̀nà wọ̀nyí, ó ṣe pàtàkì láti ṣàtúnṣe àwọn ọ̀nà rẹ nígbà gbogbo láti rí i dájú pé o ń gba àwọn èsì tí ó dára jù lọ.